Báwo ni ìwà ìṣòwò rẹ ṣe rí? Ṣé ìtẹ̀lọ́rùn oníbàárà ṣe pàtàkì sí ọ? Nínú ìṣòwò mi, mo máa ń wùwà pẹ̀lú òtito àti ìfaradà. Mo fẹ́ kí oníbàárà mi ní ìgboyà sí mi, nítorí náà mo máa ń ṣe ohùn gbogbo kedere. Ìwà rere nínú ìṣòwò ń jẹ́ kí orúkọ ẹni dára, ó sì ń mú ìbùkún àti àṣeyọrí wá lọ́jọ́ dé ọjọ́.

Ṣé o mọ̀ bí a ti ń pẹja? Ṣé o ti gbìyànjú láti jókòó lẹ́bàá odò kí o sì dúró dé ẹja? Mo kọ́ bí a ṣe ń pẹja láti ọ̀dọ̀ àwọn àgbà. Ó ń kọ́ mi ní sùúrù àti ìfaradà nítorí ẹja kì í gba ǹkan kan. Nígbà tí mo bá rí ẹja, inú mi má ń dùn gan. Mo sì rí pé ìpẹja jẹ́ iṣẹ́ tí ó ń sinmi ní ọkàn mi.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Ṣé o ti rò pé bí ìpolówó ṣe lè fa àwọn ènìyàn sí iṣẹ́ rẹ̀? Ṣé o ti rò pé bí ìpolówó lè fa àwọn ènìyàn sí iṣẹ́ rẹ̀? Ìlànà ìpolówó mi dá lórí ìtànkedere àti ìbánisọ̀rọ̀ pẹ̀lú oníbàárà. Mo máa ń lo ọ̀nà tó rọrùn láti ṣàlàyé ohun tí mò ń tà kí n sì fi àǹfààní rẹ̀ hàn gbangba. Nípa bẹ́ẹ̀, ìpolówó mi ń jẹ́ kó rọrùn fún àwọn ènìyàn láti lóye kí wọ́n sì fẹ́ darapọ̀ mọ́ iṣẹ́ mi.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Ṣé o mọ bí fífẹ ẹgbẹ́ kan ṣe n mu ayọ̀ bá ọ? Mo ní ẹgbẹ́ eré ìdárayá kan tí mo máa tẹ̀lé pẹ̀lú ìfẹ́. Ni gbogbo ìgbà tí wọ́n bá ń ṣeré, mo máa ń tẹ̀síwájú pẹ̀lú wọn, mo sì ń gbádùn ìfarahàn wọn àti ìfaradà wọn. Fífẹ ẹgbẹ́ yìí ń kọ́ mi ní ìṣọ̀kan ó sì ń jẹ́ kí eré ìdárayá túbọ̀ dùn síi. Ẹgbẹ́ eré ìdárayá bọ́ọ̀lù ni mo fẹ́ràn jù.

Ṣé o fẹ́ràn oúnjẹ tó ní ata? Ṣé ata máa ń mú kí kan oúnjẹ dùn sí fún ọ? Èmi fúnra mi, mo fẹ́ràn oúnjẹ tó ní ata díẹ̀. Nígbà tí ata bá tó, oúnjẹ máa ní adùn, ó ṣì ń jẹ́ kí jẹun jẹun dùn. Bí ó tilẹ̀ jẹ́ pé kò gbọdọ̀ pọn ata jù, díẹ̀ nínú rẹ̀ mú ayọ̀ bá mi ní gbogbo ìgbà tí mo bá jẹun tán.

Ṣé o fẹ́ràn àlọ́ apanilẹ́rìn? Ṣé ìtàn ara rẹ máa ń mú ayọ̀ bá ọ? Èmi fẹ́ràn láti gbọ́ àti ka àwọn àlọ́ apanilẹ́rìn nígbà tí mo bá ń tẹ́tí sí wọn. Mo máa ń kọ́ ẹ̀kọ́ tuntun, mo sì rí ìtàn tí ń kọ́ mi ní ìwà rere àti ìfaradà. Àlọ́ yìí ń fún mi ní ìtùnú, ó sì ń ṣe ìrìnàjò ọkàn mi dùn ní gbogbo ìgbà.

Ṣé o máa ń fín turàrì? Ṣé o mọ̀ pé fífí turàrì mú ìfaradà àti ìtẹ́lọ́rùn bá ara rẹ? Ní gbogbo ọjọ́, mo máa ń fín turàrì díẹ̀ kí ara mi lè tutù kó sì ní ìtẹ́lọ́rùn. Turàrì ń jẹ́ kí ìfara ọmí dára sí i, ó sì ń fa ìbáṣepọ̀ rere wá pẹ̀lú àwọn ènìyàn. Íṣe yìí hàn pé ìtọ́jú ara jẹ́ pàtàkì fún ìlera àti ìbáṣepọ̀ tó dára.